Ìgbéyàwó iṣẹ́ tí mo kẹ́yìn ṣe, ó jẹ́ iṣẹ́ tí ó ṣe dáradára. Nígbà tí àwọn aláláàmojútó tó ń wá wo iṣẹ́ yẹn, wọ́n sì fún mi ní òríyè lórí àgbéyẹ̀wò yẹn. Nígbà tó ń parí àgbéyẹ̀wò iṣẹ́ náà, wọ́n fún mi ní ẹ̀bùn pàápàá tó sì fi, tó sì fi kún, ẹ́, ipò mi níbi iṣẹ́ tí wọ́n sọ mí di ọ̀gá lórí àwọn tí ó ń lọ se iṣẹ́ ní ìta.

Àṣà tí ẹbí mi máa ń ṣe ni pé ọmọ tó bá jẹ́ ọmọ àkọ́bí lọ́kùnrin, wọ́n á lọ kọ ilà fún un ní ìlà ẹbí wa. Ní eléyìí tó bá sì jẹ́ ọmọ àkọ́bí obìnrin, wọ́n á dá abẹ́ fún un. Eléyìí ni àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe fún àwọn ọmọ tó bá jẹ́ ọmọkùnrin àkọ́bí nìkan. Ní èyí tó jẹ́ pé àṣà yìí sì jẹ́ àṣà àdáyébá tí a sì fi ń ṣeré rárárárá. Kò sí nǹkan kankan tí ó tako sí àṣà yìí ní ọ̀dọ̀ wa, ju pé tí ọmọ bá jẹ́ ọmọ àkọ́bí ọ́kùnrin, a ó kọilà fún un. Ní eléyìí tó bá jẹ́ ọkùnrin tó tẹ̀lé, wọn ni kọilà fún wọn rárá.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ, orúkọ ìnagijẹ yìí sì jẹ́ orúkọ tí mo fẹ́ràn dáradára. Ó jẹ́ orúkọ tí wọ́n ti ń pè mi láti ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ di orúkọ ìnagijẹ náà sì ń jẹ́ Sharpstone. Nítorí pé mo jẹ́ ọmọ tó jáfáfá láti kékeré ni wọ́n sì fún mi ní orúkọ yìí. Kódà olùkọ́ ìṣirò ṣùkú wa òun ló fún mi ní orúkọ yìí. Tí a bá wà ní ilé ẹ̀kọ́ nínú yàrá ìkàwé, tó bá ní ìbéèrè tó fẹ́ béèrè, tó bá béèrè lọ́wọ́ gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ pátápátá, èmi ni ó mọ ń béèrè ìbéèrè yìí lọ́wọ́ ẹ̀ke yín. Tí ó bá rí pé olúkúlùkù ò gba, a wá pè mí pé, "Ọ̀yà Sharpstone dáhùn ìbéèrè náà." íyẹ̀ jẹ́ bí tí orúkọ náà ti wá, ó sì jẹ́ orúkọ tí wọ́n sì ń pè mí di déédé àsìkò yìí báyìí.

Fóònù mi ó jẹ́ ǹkan tí mo fi ń ṣe ọ̀rọ̀ ajé mi. Tí àwọn èèyàn bá pè mí lórí ẹ̀, màá sì gba àtẹ̀jíṣẹ́ lórí rẹ̀. Mo lo fọ́ònù mi ó kéré jù ní ojúmọ́, màá lò ó tó ọgọ́rùn-ún ìgbà ní ojúmọ́. Torí fọ́ònù yìí jẹ́ ǹkan tí mo fi ń ṣe ọ̀rọ̀ ajé mi, tó sì je pé ìgbàkúgbà ni mo máa ń fi í síná. Nípa pé tí bátìrì rẹ̀ bá lọlẹ̀, màá sì tún fi síná láti ṣe, láti fi okùn fún bátìrì rẹ̀. Fún idi ẹ́yì, fóònù mi ni nǹkan tí mo fi ń ṣe ọ̀rọ̀ ajé, mo sì máa ń lò ó tó ọgọ́rùn-ún ìgbà ní ojúmọ́ kọ̀ọ̀kan.

Mo máa ń pàrọ̀ ọkàn mi nípa pé tí mo bá rí ǹkan mìíràn tó lòdì sí ǹkan tí mo fẹ́ ṣe. Yálà mo ti ní ǹkan lọ́kàn tí mo fẹ́ ṣe ni. Tí mo bá padà wá rí pé, ày! Ǹkan tí mo fẹ́ ṣe bọ́yá kò dára tó tí mo sì rí ìmíràn tó dára jù lọ, màá ronú jinlẹ̀ dáradára kín tó ṣe ìpàrọ̀ ọkàn mi sí eléyìí tó dára. Mo jẹ́ ẹni tó fẹ́ràn tí, tí ẹ̀rí ọkàn tó máa ń bá mi jà dáradára kí n tó ṣe ohunkóhun. Màá rí dájú pé mo rò ó delẹ̀. Tí mo bá rí pé kò da, màá pàrọ̀ ọkàn mi lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìrònú lórí ẹ̀.

Irú ẹ̀bùn tí mo fẹ́ràn kí n máa fún àwọn ènìyàn ju ni ẹ̀bùn bí i ọ̀ṣọ́ yálà bí i ago ọwọ́ ni àbí ẹ̀gbà ọrùn àbí tùràrí ìfisára àbí fìlà ìfidórí. Ni nǹkan tó jẹ́ pé tí wọ́n bá fún wọn ní ìgbà kúù gbà tí wọ́n bá fẹ́ jáde, wọ́n a máa lòó jáde. Ní ìgbà tí wọ́n bá sì n lóó jáde, wọ́n a máa sì rántí ẹni tó fún wọn. Èléyìí jẹ́ ẹ̀bùn kan gbóògì tí mo fẹ́ràn láti máa fún yàn. Yálà ó ń ṣe ọjọ́ ìbí ni àbí ó ń ṣe ayẹyẹ kan àbí kejì àbí ó ń ṣe ìgbéyàwó.

Tábìlì iṣẹ́ mi, ó jẹ́ ǹkan tí wọ́n ṣe, mo ní kí wọ́n bá mi ṣe ní dédé gíga mi. Tábìlì iṣẹ́ mi ga tó bi méetà kan, tó jẹ́ pé ó rọrùn fún mi nígbà tí mo bá ń kọ ǹkan àbí tí mo bá ń ṣe ǹkan lórí tábìlì mi. Yálà mo gbé kọ̀m̀pútà mi sórí ẹ́, mo ń ṣiṣẹ́ lórí ẹ ní àbí mo ń kọ ǹkan kan àbí mo ń ṣe ǹkan mìíràn tó jẹ́, tó jẹmọ́ kí n gbé sí orí tábìlì mi. Mo ní kí wọ́n rán mi ṣe ní gíga, ní ìwọ̀n gíga ara mi tí kò ní kúrú jù, tí kò dẹ̀ ní ga jù, tó máa wà ní ìwọ̀ntúnwọ̀nsì gẹ́gẹ́ bí meétà kan.

Rárá o, mi ò kí ń rántí àlá mi. Ìgbà tí mo wà ní kékeré, tí mo bá là làá, tó bá, tó bá di òwurò kùtùkùtù, màá rántí àlá náà. Ṣùgbọ́n kété tí mo ti ń dàgbà, tí mo bá lá àlá kan àbí ikejì, yálà ó dára ni àbí kò dára, ìgbà tí n bá fi jí, màá ti gbàgbé àlá náà, màá sese máa ronú síi, ronú síi, ronú síi. Pé màá ma rántí ẹ nínú ọkàn mi ṣùgbọ́n mi ò ní lè rántí ẹ síta.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi nígbà tí mi ò bá sùn tó àkókò tó yẹ kí n sùn àbí tọ́pẹ́ kí n tó sùn àbí tí mi ò sùn rárá. Eléyìí jẹ́ ǹkan gbógi tó máa ń fa ẹ̀fọ́rí fún mi. Àbí tí mo bá ń ronú nípa ǹkan tó dà mú ọkàn mi ti ọkàn mi n pòrùru, ó ń fa ǹkan tí ó máa ń mú mi ronú. Tí ọkàn mi bá dẹ̀ ti pòrùru báyìí mi ò ní ri orun sùn àbí kí n mó sùn, orun yẹn kò tó. Mo ronú kẹ́yìn nísìí, bí i oṣù tó kọjá, nígbà tí mo lé iṣẹ́ kan tí iṣẹ́ yẹ̀ ò bo sí mi lọ́wọ́, orí fọ́ mi, mi ò ri orun sùn, mo ronú. Àbí tí ìyàwó mi bá ń ṣe ǹkan tó ń bí mi ninu nílé ó jẹ́ àwọn ǹkan tó máa ń fa ẹ̀fọ́rí fún mi.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún òun ni oṣù keje. Oṣù keje yìí jẹ́ oṣù tí a bí mi, ó sì jẹ́ oṣù tí mo máa ń ṣe àyájọ́ ọjọ́ tí a bí mi. Oṣù keje yìí sì jẹ́ oṣù tí mo ṣe ìgbéyàwó mi. Fún ìdí eléyìí, oṣù keje yìí jẹ́ oṣù kan tí mo fẹ́ràn jù. Ó sì jẹ́ oṣù kan gbòógì tó wà tó ṣe kókó nínú ìgbésí ayé mi. Gbogbo ohunkóhun tí mo bá fẹ́ ṣe, mo máa fi ń sọ orí oṣù keje torí pé ó jẹ́ oṣù tí a bí mi, ó sì jẹ́ oṣù tí mo ṣe ìgbéyàwó mi.

Rárá o, mi ò fẹ́ràn jíjó rárá. Nígbà tí a wà ní kékeré tí a wà ní Mọ̀jẹ̀sín, a máa ń lọ sí agbo eléré tí a máa ń lọ jó àbí ka play orin ní orí rédíò tí a sì máa jó pẹ̀mí pẹ̀lú àwọn ẹbí mi. Ṣùgbọ́n nígbà tó yá, ijó ó lòdì sí òfin ẹ̀sìn mi. Fún ìdí eléyìí, a ti fi ọ̀pín sí ijó jíjó. Ní bí ogún sí ọgbọ̀n ọdún sẹ́yìn, mi ò kín jó rárá mọ́. Bẹ́ẹ̀ sì ni mo rí dájú pé àwọn ìyàwó àti ọmọ mi ò bá ijó lọ́wọ́ mi rárá. Gbogbo ẹbí mi a ti fi ọ̀pín sí ijó jíjó.

Bẹ́ẹ̀ni o, mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ. Ó ní irúfẹ́ oúnjẹ tó jẹ́ pé mo kó ìríra rẹ̀ gidigidi. Bí mo ṣe kó ìríra oúnjẹ bẹ́ẹ̀ ni mo kó ìríra sí àwọn ẹran kan gẹ́gẹ́ bí ọ̀rá ẹran. Àmọ́ nínú ẹran, mo kó ìríra sí dáradára, tó sì jẹ́ ǹkan tí mi ò ń jẹ rárá rárá. Ó jẹ́ tí mo bá jẹ ẹ, ó lè mú mi ma bí tori idí èyí mi ò kí ń fẹ́ ń súnmọ́ rárá debi tí màá jẹe. Ó ní oúnjẹ tó jẹ́ oúnjẹ ìbílẹ̀ wa kọ̀ọ̀kan náà, tó jẹ́ oúnjẹ tí a mọ̀ si bii egbò. Mo ní ìkórìíra sí dáradára tí mi ò sì ń fẹ́ ń jẹ rárá rárá. Mi ò sì ń fẹ́ kí ìyàwó mi ó gbudọ̀ sèe fún mi nílé.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ya àwòrán. Àwòrán yiyà, ó jẹ́ ǹkan tí mo kọ nígbà tí a wà ní ilé ìwé girama, tí mo sì jẹ́ ẹni tó máa ń ṣe ojú ilé ìwé mi níbi ìfagagbága àwòrán yíyà. Mo mọ àwòrán yíyà dáradára nítorí pé bàbá bàbá mi náà, ọ mọ bi wọ́n ti ṣé ń ya àwòrán. Ó sì mọ bí wọ́n ti ṣé ń gbé iyì igi ní ẹ̀rẹ̀. Fun ìdi eyìí, òun ló kọ́ mi bí wọ́n ti ṣé ń ya àwòrán tí ó jẹ́ gẹ́gẹ́ bí ohun tí a yà. So bódìyẹ̀ yìí, mo mọ bí wọ́n ti ṣé ń ya àwòrán dáradára. Mo sì ya àwòrán kan ní oṣù tó kọjá.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ dáradára. Tí mo bá rin ìrìnàjò, tó jẹ́ ìrìnàjò tó jìnnà, tí ìyàwó mi bá ṣe oúnjẹ fún mi, tí màá sì gbé oúnjẹ dání ní inú ọkọ̀. Lẹ́yìn tí mo bá ti jẹeléyìí tí màá jẹ kí n tó kúrò ní ilé láàárọ̀, tí mo bá wà ní inú ọkọ̀ ní eléyìí tí ìyàwó mi sè fún mi, ti ebí bá ń pa mí, màá yára jẹ eléyìí tí mo gbé dání. Nígbà tí mo bá sì rí pé mo níidì ǹkan mìíràn yàtọ̀ sí oúnjẹ tí ìyàwó mi gbé fún mi, yálà oúnjẹ tí wọ́n ń tà ní ojú pópó ni, màá sì rárá oúnjẹ náà nínú ọkọ̀, màá sì máa jẹ nínú ọkọ̀ kí n tó dé ibi tí mò ń lọ.

Bẹ́ẹ̀ni mo ti gun alùpùpù rí. Wọ́n gbé mi sí orí alùpùpù rí, mo sì gun alùpùpù fúnra mi. Alùpùpù jẹ́ ǹkan tí gbogbo ọmọ ẹbí tí mo bí àti ṣe ń wà láti kékeré nítorí pé a gbé ní inú bárékè àwọn sójà tí alùpùpù sì pọ̀ nínú rẹ̀ dáradára. Alùpùpù tó bá wùwá ni a máa ń gbé yálà wọn fẹ́ rán wa sẹ́ ni nígbà tí a sì kéré dáradára. Tí wọ́n bá fẹ́ rán ẹnikẹ́ni níṣẹ́, a máa ń sá eré lọ síbẹ̀ ni, torí pé a mọ̀ pé tó bá rán wa níṣẹ́, alùpùpù yìí ni a ó gbé jáde. Tí a bá sì gbé alùpùpù yìí jáde, a ó fi ṣe ọgbọ́n tó bá wù wá. Ní oṣù tó kọjá lọ yìí mo sì wa alùpùpù ọ̀rẹ́ mi.

Mo kẹ́yìn rìnrìn àjò fún isẹ́ fún bí oṣù méjì sẹ́yìn, gẹ́gẹ́ bí oṣù àkọ́kọ́ láti, láti ìparí ọdún tó kọjá ni mo ti kẹ́yìn lọ ṣe ìrìn àjò fún isẹ́ ní orílè, ní ìpínlẹ̀ kejì tí mo sì dé ní ìbẹ̀rẹ̀ oṣù yìí. Iṣẹ́ tí mo lọ ṣe ó jẹ́ iṣẹ́ tó gbà mí tó mi oṣù méjì gbáko tí mo fi ṣe iṣẹ́ náà, tí mo sì dé ilé padà ní àkọ́, oṣù àkọ́kọ́ inú ọdún tí a wà yìí, tí màá sì lọ sí ìmíràn ní oṣù tó ń bọ̀.

Mo fẹ́ràn kí n máa ra nǹkan ní ojúkorojú ju kí n rá a ní orí ayélujára lọ. Nígbà tí mo mọ̀ pé tí mo bá rà á ní ojúkorojú yálà nǹkan jíjẹ ni àbí nǹkan lílò. Tí mo bá rà á ní kín wọ̀ nu ìsọ̀ tí wọ́n ti ń tà, màá lè rí bó ṣe rí lọ́wọ́, màá sì lè rí bó ṣe rí ní títóbi. Fún dì eléyìí, ó wù mí, mo sì fẹ́ràn kí n máa wọ inú ìsọ̀ tí mo ti ń ra ohunkóhun tí mo bá fẹ́ rà lọ. Gẹ́gẹ́ bí oṣù tó kọjá tí mo lọ ra àwọn ohun tí mo ṣàfẹ́kù rẹ̀ nílé gẹ́gẹ́ bí mo ṣe ń ṣe ní oṣooṣù, mo wọ inú ìsọ̀ tí wọ́n ti ń tà tí mo sì rí nǹkan tí mo fẹ́ rà ní ojúṣojú báyìí.

Ìdòjúkọ̀ tó wà ní ibi isé ní ìsìn báyi ni, a ní dì ọkọ̀ láti le má fi kó àwon ìrín isé láti igbèdé kẹ̀kàn sí igbèdé kẹ̀kẹ̀ji. Nígbàtí isé yí jé isé tá n sìn ní òpópónà, táa sì má kó ìrín isé láti ojú kàn ló sì ojú kẹ̀ji. A sì se má n dúró di ọkọ̀ ìgboro to jé ọkọ̀ akérò agbowó láti kó àwon ìrín isé wa àti láti gbé àwa náà ló sí ibò mìíràn tí a bá fẹ sisé. Ìdojúkọ̀ kàn gbòógí tó wà ní ẹnu isé mi ọ̀un ni ọkọ̀.

Rárá o, mi ò kí ń gbé àpò ẹ̀yìn rárá. Apo iwájú ni mo máa ń gbé, apò orókè. Mi ò kí ń gbé àpò ẹ̀yìn Yálà nígbà tí mo wà ní ilé ìwé alákòbẹ̀rẹ̀ ni àbí ilé ìwé alákọ̀ọ́parí àbí ìgbà tí mo wà ní yunifásítì, mi ò kí ń gbé àpò ẹ̀yìn rárá rárá. Mi ò sí inú àwọn ọmọ tó máa ń gbé àpò ẹ̀yìn Látìgbà tí mo ti wà ní kékeré, mi ò tí ń gbé àpò ẹ̀yìn rárá. Yálà níbi ìkọ́sẹ́ ni àbí níbi ilé ìwé.

Mo mọ n múra fún ìpàdé pẹ̀lú oníbàárà mi nípa kí n múra dáradára nípa aṣọ tí màá wọ̀ sọ́run. Màá sì múra nípa àwọn ìbéèrè tí mo fẹ́ bèèrè lọ́wọ́ wọn, nípa bí iṣẹ́ tí mo ń bá wọn ṣe iṣẹ́ tó pawápọ̀ bo ṣe ń lọ sí. Màá múra láti bèèrè àwọn nǹkan yẹn sílẹ̀ sínú ìwé tí màá kọ sọ́wọ́.

Mo fẹ́ràn kí n máa kí àwọn ènìyàn dáadáa. Mo sì máa ń kí àwọn ènìyàn pẹ̀lú tàpọ́nlé tàpọ́nlé, tìyì tìyì àbí ti ẹ̀yẹ ti ẹ̀yẹ. Yalà, ó jẹ́ ọmọ kékeré sí mi ni àbí ó jẹ́ ẹni tó jù mí lọ. Yalà, ó jẹ́ ẹni tó jẹ́ ọmọ isẹ́ sí mi àbí ẹni tó jẹ́ ọ̀gá sí mi. Kódà tó fi dé orí àwọn tó jẹ́ kí-- àwọn tó ń fọlẹ̀, tó ń nulẹ̀. Mi ò kí ń fi ojú kéré ènìyàn rárá. Máa kí wọn pẹ̀lú àpọ́nlé tàpọ́nlé àti ti ìyì tìyì.

Mo máa ń fi kọ́kọ́rọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń mu sí ọwọ́ nípa kí n fi òrùka rẹ̀ síbi ìka ọwọ́ mi. Nígbà tí mo bá wà ní ilé, màá fi sí ẹnu ilẹ̀kùn, ó wà ní ẹnu ilẹ̀kùn. Nígbà mìíràn tí mo bá sì yọ, màá fi sí orí tábìlì tó wà ní, ní ọ̀kankan yàrá. Eléyìí jẹ́ àwọn ọ̀nà kan gbòógì tí mo máa ń fi àwọn kọ́kọ́rọ́ mi sí. Yálà kọ́kọ́rọ́ ilé ni àbí kọ́kọ́rọ́ mọ́tò, màá fi sí ọwọ́. Kò kí n kọ́ mọ̀ kí n máa fi sí àpò rárá.

Bẹ́ẹ̀ni o, mo mọ bí a ti ń fọn dáradára. Mo kọ́ bí a ti ń fọn yìí láti ìgbà tí a ti wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, tí wọ́n sì ra fèrè fún wa ní kékeré tí a máa fi ń ṣeré. Láti ìgbà yìí ni mo ti ní ìfẹ́ sí ká máa fọn dáradára. Nígbà tí a dé ilé ìwé girama, mo jẹ́ ẹni tó máa ń fọn fún ilé ìwé mi. Tí a bá ní ayẹyẹ, èmi ni màá fọn fún ilé ìwé àbí tí a bá sì ní ọjọ́ ìbí, àwọn ènìyàn máa ń pè mi kí n wá fọn fún wọn tí wọ́n bá fẹ́ ṣe ọjọ́ ìbí.

Mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun nígbà tí mo bá rí pé wón ti ṣe, wón ti ṣe ọ̀tún, wón ti mú ọ̀tún bá ẹ̀rọ ayárabíàṣá. Ní eléyìí tó sì máa ń wọ́pọ̀ tó bá di òpin ọdún sí ọdún mìíràn tó jẹ́ ọdún tuntun. Fúndí eléyìí tó bá ti di ọdún mìíràn tó jẹ́ ọdún tuntun, mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá mìíràn nígbà tí mo bá rí pé wón á ti tún ṣe ọ̀tún sí ẹ̀rọ ayárabíàṣá mìíràn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ṣe jáde. Eléyìí jẹ́ ìgbà kan tí mo máa ń rà, nítorí pé ihun tí mò ń fi ẹ̀rọ ayárabíàṣá ṣe ó ní ṣe pẹ̀lú kí màá ra eléyìí tó jẹ́ ọ̀tún ọ̀tún láti lè máa ṣe, láti mó lè ṣe kùdìẹ̀kùdìẹ sí ohun tí mò ń lòó fún.

Rárá o, rárá mi ò kí ń mu òogùn lójoojúmọ́ nítorí pé mo rí dájú pé kò sí irú nǹkan tó lè ṣẹ mí tí màá mu òogùn lójoojúmọ́. Nítorí pé mo sì rí ara mi ní ọjọ́ orí mi yìí pé tí mo bá ní àìsàn kankan mo sì kéré tí àwọn èròjà ara mi ó sì lè jà fún àìsàn kankan tí kò bá fẹ́ ta ko ara mi. Fun ìdí eléyìí mi ò kí ń lo òogùn rárá rárá.

Mo máa ń ṣe ètò iṣẹ́ ní bí olúkúlùkù bá ti ṣe ṣiṣẹ́ sí. Yálà wọ́n ṣiṣẹ́, bi wọ́n se tó bá jẹ́ oṣù ni mo fẹ́ san ni àbí ọjọ́ àbí ọ̀sẹ̀. Màá ṣe sí san owó yii bí olúkúlùkù ṣe ṣiṣẹ́ sí. Gẹ́gẹ́ bí òwe Yorùbá tó ní "Ìgbà tí a bá fi mikà ohùn bàyìí ni a fi ń san" bí ènìyàn bá ṣe ṣiṣẹ́ sí bẹ́ẹ̀ ni màá ṣe san owó ẹ̀ sì. Àbí bí ipò yìn bá ṣe ga sí ní ẹnu iṣẹ́ báhun ni mo se máa ń san owó iṣẹ́ náà fún wọn.

Ibi tí mo fẹ́ràn kí n máa lọ jù ni kí n wà ní mọ́ṣáláṣí, níbi tí wọ́n ti ń ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ àbí tí wọ́n ti ń ṣe wàásù, níbi tí wọ́n ṣé ń kọ́ wa ní bí wọ́n ṣé ń lo ayé ní ìbámu pẹ̀lú òde òní àti ní ìbámu pẹ̀lú bí Ọlọ́run ṣe fẹ́. Fún idí èyí, mo fẹ́ràn kí n máa wà níbi tí wọ́n ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí dáradára. Kódà mo sì lọ sí ibẹ̀ ní ìrọ̀lẹ́ yìí.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jù òun ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Mo fẹ́ràn ẹ̀fọ́ tẹ̀tẹ̀ dáradára. Ẹ̀fọ́ yìí sì jẹ́ ẹ̀fọ́ tí ìyá mi máa ń sè fún wa nígbà tí a wà ní kékeré. Ẹ̀fọ́ yìí jẹ́ ẹ̀fọ́ tí mo nífẹ̀ẹ́ sí jù. Kò dà mo jẹ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ní ọ̀sán yìí. Yàtọ̀ sí òórùn àdídun tó máa ń gbé jáde lẹ́nu. Mo tún fẹ́ràn bí ó tun ṣe ń rí ní ojú.